Bẹ́ẹ̀ni, èmi máa ń wo àwọn ètò tẹlifísàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá wù mí láti wo ìròyìn àbí láti wo ètò kan àbí méjì. Èmi máa ń lọ sí ìdí tẹlifísàn tí màá sì tàn, tí màá sì wo àwọn ètò tó ń lọ ní àsìkò náà. A ní ìgbà kan, a ní nǹkan tí a ń pè ní ìgbà ohùn láti orí afẹ́fẹ́ tí a ń pè ní antenna. Kíni yí, ó jẹ́ ǹkan tí ó máa ń mú kí àwọn oríṣiríṣi ilé iṣẹ́ agbéròyìn jáde àti oríṣiríṣi ilé iṣẹ́ tí máa ń ṣe ètò láti fi gbé ètò wọn jáde fún àwọn ènìyàn láti wò. Ẹ̀rọ ìgbà ohùn lórí afẹ́fẹ́ àti ìgbà wànyí, èyí tí a ń pè ni antenna, òun ni a máa ń lò láti fi gba ntàn pé ní signal, èyí tí àwọn elétò tí wọ́n fi jáde láti ilé iṣẹ́ wọn tí ó ṣe ní ìrọ̀rùn fún ìgbà ètò yìí láti fi gbá wọlé sí orí tẹlifísàn tí wà nínú ilé. Kíni yìí jẹ́ ọ̀nà tí ó mọ ayé rọrùn púpọ̀ láti máa ṣe ètò ní ìlú kan tí a sì máa rí wò ní ìlú mìíràn láláìse pé a tẹ ọkọ̀ léétí àwa mú orí lé ọ̀nà bẹ. Àmọ́ ní ayé òde òní, tẹlifísàn kò jẹ́ lílò dàbí alára. Òǹkàn tí à ń fi tẹlifísàn ṣe ní ìsìn ni pé kí a fi wo sinimá alágbéléwo. Bí kò dà gan ní ayé ìsìn, tẹlifísàn ó jẹ́ ǹkan tí ó máa ń-- ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé tó jẹ́ pé oríṣiríṣi ǹkan nì eyàn ni a ń pọ̀ mọ́, ẹ́yin, tẹlifísàn tí ó sì máa ṣe n rọrùn láti fi wo oríṣiríṣi ètò.

Ìdènà ọkọ̀, ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó lágbára púpọ̀, tí èèyàn bá ń kánjú lọ síbi iṣẹ́, tí èèyàn o wá rí ọkọ̀ tí èèyàn fẹ́ wọ̀, ó jẹ́ ǹkan tí ó léwu, tí ó ní agbára tí èèyàn sì gbọdọ̀ gbìyànjú láti sá fún. Tí ó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, tí ìdènà ọkọ̀ tí ó bá wáyé tí mo sì ń kánjú, ko sì ń kán tí èèyàn fẹ́ ṣe ju kí èèyàn ó ṣe sùúrù lọ yálà tí àwọn ènìyàn tí wọ́n ní ọkọ̀ tí wọ́n bá ń lọ kí èèyàn tẹ̀lé wọn tàbí bẹ́ẹ̀ kọ́ kí èèyàn wá ọ̀kadà tí ó gbé yàn. Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó lágbára, pàápàá jù lọ tí èèyàn bá láńfààní láti wà ní àwọn àdúgbò tí ó ṣe wí pé, tí ó ṣe wí pé ọkọ̀ ò pọ̀ tí máa ń kọjá, boya ọ̀kadà ló pọ̀ jù tí máa ń kọjá. Kò ṣi ọgbọ́n tí èèyàn fẹ́ dà sí. Àwọn ìdènà báyìí yóò máa wáyé lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ ohun tí emi máa ń sábà ṣe ni pé màá gbìyànjú láti tetè kúrò ní ilé, láti tetè kúrò nínú ilé, kí n lè bá rí ọkọ̀ tí yóò gbé mi dé ibi tí mò ń lọ ní àsìkò tó yẹ.

Lílọ sí ilé ìkàwé ọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún akẹ́kọ̀ọ́ tí ó sì ń gbèrò láti pègédé àti láti lọ síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ìkàwé tí olóyìnbo ń pè ní library, ọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àmọ́ èmi ò láti ìgbà tí mo ti parí ilé ẹ̀kọ́ mi, ilé ẹ̀kọ́ gíga ni mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Nígbà náà, èmi máa ń lọ sí ilé ìkàwé láti fi ka àwọn ìwé ohun tí ó takókó nínú ètò ẹ̀kọ́ mi àti láti fi lọ síwájú sí àti láti fi ṣe dáadáa nínú ìdánwò mi. Ilé ìkàwé ọ́ jẹ́ ǹkan tí ó ní agbára púpọ̀ fún tó sì wúlò tí ìwúlò rẹ̀ tó se tó pọ̀ tí ó sì gaara fún akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe àṣeyọrí ní ilé ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ìkàwé kì í yá sí mi lẹ́sẹ̀ nígbà tí èmi wà ní ilé ìwé gíga. Kódà ìgbà tí mo wà ní ìpele ìparí ni mo tó bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìkàwé. Látàrí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi máa ń dá ìwé ká fún rara mi nínú ilé. Àmọ́ tí mo bá rí pé oun tí mo fẹ́ ṣe nílé ǹ rí àyè sé láti ara ìdíwọ́ kan àbí méjì níwọ́n ìgbà tí èèyàn ń súnmọ́ lé, màá gbìyànjú láti lọ sí ilé ìkàwé. Bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwé tí mò ń ka nígbà tí mo wà ní ilé ìwé gíga gan, àdáka, àdáha, àdákọ, n la ń fi gbogbo ẹ se lala ìní ilé ìkàwé kankan tí a lọ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò jẹ́ ìpè kan tí ó ṣe pàtàkì, tí ó ṣe pé tí èèyàn bá ń ṣe àfẹ́ kù ẹni tí èèyàn nífẹ̀ẹ́, ọ jẹ̀ ọ̀nà tí èèyàn tún le gbà láti fi ríra èèyàn láláì wọ ọkọ̀ lọ sí ibi tí ẹni náà wà. Ó fún èèyàn ní àǹfààní láti rí ẹni náà, láti bá sọ̀rọ̀, láti rí, láti tún fi jẹ́ kí ìfẹ́ kó tó le pọ̀n sí ní àárín èèyàn méjèèjì. Ìpè fídíò tí orí WhatsApp, èmi máa ń lò dáadáa pẹ̀lú àwọn èèyàn mi yálà àwọn ọ̀rẹ́ àbá àwọn ẹbí mi, ní àsìkò tí mo bá ṣe àfẹ́ rí wọn. Ìpè fídíò yìí mo máa ń sábà ṣe pẹ̀lú olólùfẹ́ mi, ẹni tí mo fẹ́ fẹ́, tí ó jẹ́ pé a sì ní ìlú kan náà. Ti ọ̀nà jìn ṣi ara wọn. Èmi máa ń ṣe ìpè fídíò dáadáa o, mo sì nífẹ̀ẹ́ síi láti máa ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wipé ẹni náà kì í sábà fẹ́ ṣe, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ara ti riràwa ti pẹ́, ọ̀nà tí a tun lè gbà láti fi gbọ́hùn ara wa àti láti fi tọ̀hún fi ríra wa àti láti mú un fi so papọ̀ mọ́ ara wa pẹ̀lú ìfẹ́, ọ jẹ́ lílo ìpè fídíò orí WhatsApp.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan èmi ti ní àwọn ètò lóríṣìíríṣìí tí mò ń ṣe. Àkọ́kọ́ jẹ́ láti lọ kí Ọlọ́run obá, láti lọ jọ́sìn fún Ọlọ́run obá láàárọ̀ kùtùkùtù. Eléèkejì, ọ̀un nà ni láti fọ ẹnu. Kí n ṣi ṣe ìmọ́tótó ara mi, ìmọ́tótó inú yàrá mi, ìmọ́tótó ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí mò ń lò. Lẹ́yìn wọn, i ná ni pé kí n ṣe ìdárayá ránpẹ́ tán pẹ́ ní exercise láti fi na ara ńẹyin na oríkìrìkì ara lóríṣìíríṣìí. Ǹtí ó wá jẹ́ bá bà ń ba rí rẹ̀, ọ̀ nà ni láti ṣètò oúnjẹ tí màá jẹ. Lẹ́yìn tí m bà ṣe gbogbo eléyi tàn, màá wá mo àwọn ètò tí mo ní láti ṣe ni ọjọ́ náà, màá kọ́ jáde, màá sì máa ṣiṣẹ́tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbà mí wá tó ṣe pé bi mọ́ ṣe tó kalẹ̀ yìí kò ní lọ bẹ́ẹ̀ mọ́. Tí ò bá wá lọ bẹ́ẹ̀, màá sá gbéyànjú kó jẹ́ pé àwọn ǹkan tí ó jẹ́ pàtàkì ní ojojúmọ́, mo máa gbéyànjú pé mo ṣe. Àwọn tó bá jọra wọn á sì bá pọ̀. Àwọn tí ò bá sì jọra wọn á yọ sí ẹ̀gbẹ́ kan.

Rárá o, èmi ò lọ sọdẹ rí o. Ọdẹ ṣíṣe ó pín sí oríṣiríṣi ọ̀nà torí Yorùbá tẹ́ n wọ́ yìí ó kẹnu gan. Ọdẹ, ó lè túmọ̀ sí pé ṣíṣe ọdẹ ó lè túmọ̀ sí pé kí ẹ̀yàn máa sọ nǹkan. Kí ẹ̀yàn máa sọ nǹkan yìí, ó wá túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà. Bọ̀ya mo gbé nǹkan kalẹ̀, mo ní kí ẹni kan máa bá sọ, ọdẹ náà ni. Ṣùgbọ́n ó yàtọ̀ sí ọdẹ àwọn ètí àwọn èèyàn máa ń ṣe láti fi gba owó ṣẹ́-- tí wọ́n sì gba owó iṣẹ́ rẹ̀. Bọ̀ya ọdẹ mọ tí ń bá àwọn èèyàn sọ́lè tàbí tí ń bá wọn sọ́ nǹkan niwọn, tí ó, tí ó sọ fún àsìkò kan tí ó sì gba owó iṣẹ́ rẹ̀. Tọ́ bá jẹ́rú ọdẹ báyìí ni èmi ò ṣe rí. Àmọ́ ọdẹ pé ẹrù mi rè o lágbájá, máa bá sọ ẹrù yìí o, ìwọ ọdẹ bá òun ni èmi ti ṣe rí dáadáa. Torí jẹ́ pé a ní láti máa sọ ẹrù èyí tí a gbé kalẹ̀ kí ọwọ́ ìbàjẹ́ kọ́ má kàn àbí kí ẹni tí àwọn tí ẹ máa ń jí nǹkan gbé kí wọ́n má wá bá wa jí gbé. Ìrọ ọdẹ bá òun èmi a máa ṣe dáadáa láti fi mí ní àrídájú wípé àbò tó péye ó bá ẹrù àti ohun ní náà kí ọwọ́ ìbàjẹ́ àbí ọwọ́ àwọn agbéwèrè kó má ba tẹ ẹrù náà.

Iṣẹ́ ìta gbangba. Èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba o. Èmi jẹ́ ẹnìkan tí mo máa ń tijú púpọ̀, tí èmi kì í fẹ́ ṣe nǹkan ní ojú àwọn ọ̀pọ̀ èèyàn. Àgàgà tó bá ṣe wípé ibi tí mo wà náà kì í ṣe ibi tí mo ti máa ń dèrí dáadáa, tó bá jẹ́ àwọn àdúgbò tí mo ń dèrí tàbí tí ó jẹ́ ibi tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ dé, èmi kì í fẹ́ ṣe nǹkan ní ojú ọ̀pọ̀ èèyàn. Í máa ń wù mí bí kí n máa dá wà, kí n máa dá iṣẹ́ mi ṣe níbi tí àwọn èèyàn ò pọ̀ sí. Ṣùgbọ́n tó bá ṣe pé àwọn ojú tí mo mọ̀ dáadáa, ní àwọn ojú náà kò sí ìyọnu kankan pẹ̀lú irúfẹ́ ǹkan bẹ́ẹ̀ àti ṣe nǹkan ní ìta gbangba kò ní ní mí lára, kò sì ní rò mí lójú rárá láti ṣe. Ṣùgbọ́n tó bá ṣe pé ibi tí mì o dèrí ni tí mò ń dé bẹ̀ fún ìgbà àkọ́kọ́, yóò kọ́kọ́ sè mí lára bákan bákan láti ṣe iṣẹ́ mi ní ojú àwọn ọ̀pọ̀ ènìyàn.

Yorùbá bọ̀, Yorùbá ní kú iṣẹ́ ni mú orí iṣẹ́ ya. Tí èyàn bá ṣe iṣẹ́ dáadáa tí wọ́n bá yín yàn, ó ṣe pàtàkì kí èyàn ó gbàá. Ìgbà iyìn, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí sì máa ń mú kí èyàn ó tún jára mọ́ iṣẹ́ dáadáa, kí èyàn ó tún bọ̀ ṣe ǹkan ní ọ̀nà ọ̀tún ọ̀tún ọ̀tún léyìí tí ó dáa jù bí èyàn ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. Ìgbà, ìgbà ìyìn, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ìfúnni ní ìyìn, òun náà ṣe pàtàkì púpọ̀. N máa ń jẹ́ kí ẹni tí a ránṣẹ́ kó tún, kó tún bọ̀ jára mọ iṣẹ́ si ju tìtẹ́lẹ̀ lọ. Í máa ń jẹ́ kí ọmọṣẹ́ kó máa dúnnú sí ọ̀gá. N sì máa ń jẹ́ kí ọ̀gá náà kí ó jẹ́ èèyàn dáadáa lójú ọmọṣẹ́. Látàrí bẹ́ẹ̀, iṣẹ́ yóò máa lọ síwájú síi àtọ̀ ọ̀gá àtọ́ ọmọṣẹ́, gbogbo wọn, wọ́n ó máa gbádùn ara wọn látàrí pé wọ́n ń fúnra wọn ní ọ̀wọ̀ èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ. Ní irú àwọn irúfẹ́ ǹkan báyìí, àwọn ilé iṣẹ́ bẹ́ẹ̀, í máa ń, í máa ń lọ síwájú síi. Tóbá jẹ́ iṣẹ́ àdáni, yóò máa lọ síwájú síi. Tóbá sì jẹ́ ti ìjọba, òun náà ó máa lọ síwájú síi. Látàrí pé ìyìn tí ó yẹ kí ó wà fún iṣẹ́ tí ẹnì kọ̀ọ̀kan ń ṣe, ó ń wà. Kò mọ̀ sí àbùkù, kò mọ̀ sí àìní ìtẹ́lọ́rùn iṣẹ́, kò sì mọ̀ sí àì, àì, àìkára mọ́ sí kí àwọn òṣìṣẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, tí èyàn bá yìn mi látàrí iṣẹ́ tí mò ń ṣe, mi ò ní jẹ́ kí ìyìn náà kó gborí iṣẹ́ mó lẹ̀. Ìyìn náà màá mú gẹ́gẹ́ bí ǹkan tí ó tún ṣokùnfà tí ó tún fi lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ dáadáa náà ni.

Bẹ́ẹ̀ni o, ìdárayá, èmi máa ń ṣe ìdárayá. Ìdárayá ó ṣe pàtàkì fún àgọ̀ ara, pàápàá jùlọ fún ọpọlọ àti làákàyè ëyàn láti lè bá a máa ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kò ṣiṣẹ́. Ó máa ń jẹ́ kí ọpọlọ mú bérébéré kí ọpọlọ ó sì máa dàgbàsókè dáadáa. Eré ìdárayá ó pé sí oríṣiríṣi ọ̀nà, àmọ́ èyí tò wọ́pọ̀ tí mo máa ń sáabà ṣe, ì náà ni pé kí n, kí n, kí n ṣe ohun tí wọ́n mań pè ní exercise, kí n ṣe àwọn ẹyi tí wọ́n ń pè ní kẹ́gẹ́ exercise láti fi Gbogbo àwọn oríkerike ara láti fi, láti fi jẹ́ kí wọ́n nà dáadáa. Èyí tí ó tún máa ń wọ́pọ̀ náà ni pé kí n ṣe ẹyi tí wọ́n ń pè ní jogging, kí in rọ̀rá máa rìn sáré káàkiri àdúgbò ní fún ìwọ̀nba asikò péréte. Èyí náà máa ń jẹ́ kí, kí n láàgún dáadáa kí ara mi yóò sì ya yágíyágí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo tún máa ń ṣe arẹ́ ayò tí màá mọ play, tí màá mọ ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, lórí ẹ̀rọ ilẹ́wọ̀ mi láti fi jẹ́ kí ara mi tún bòó ya sí. Ìgbà mí wà to ṣe pé ìran bọ́ọ̀lù àbí ìran mi ni màá kàn bọ́ sí ẹ̀rọ ayélujára, eh, láti fi, láti wò ó láti fi dá ara mi gágaga ní ìwọ̀nba. Kò jẹ́ bí ó ti jẹ́ lágbọn eré ìdárayá èyí tí èmi máa ń ṣe.